Sọ fún wa nípa ìpinnu tí o yí ìgbé ayé rẹ pa. Ípinu tí mo mọ pé ó yí ìgbé ayé mi pa, óuní ìpinnu ọkọ tí mo fẹ́ tí mo wà lọ́dọ̀ rẹ̀ olọ́wo báyìí. Bí mo rántí nìgbà náà lọun.

Ìgbà wo ni ọjọ́ ìbí àwọn ìdílé yín? Ọjọ́ ìbí àwọn ìdílé wa pín sí oríṣiríṣi. Ẹlòmíràn ó lè jẹ́ oṣù kejì, ẹlòmíì oṣù kẹta, iru emi sin oṣù kẹfà ni, ìyá tó bí mi lọ́kàn wí oṣù kẹjọ la won.

Ṣé o ti lílọ̀ ẹrọ rí, lílọ̀ ẹ̀rọ ayélujára bíi àjẹ ayélu, ayárá bíi àṣá fún ọjọ́ kan rí? Yes, mo ti dúró lílọ̀ ẹ̀rọ ayárá bíi àṣá ní ọjọ́ kan pàtó ní Fort.

Ó ní o kẹ́yin ìpàdé àwọn ọ̀rẹ́ ẹ́. Mo sì pàdé ìkàn nínú àwọn ọ̀rẹ́ mi léni. Àjọ jọ́. A kí ara wa, a bẹ̀rẹ̀ àwọn ǹkan, a sọ̀rọ̀ nípa àwọn ǹkan àtijọ́, a bèrè lọ́wọ́ àwọn màmá àgbà, bàbá àgbà.

Kí ni ò ń retí nísinsìnyí? Owó ni o. Owo ni mo ń retí nísinsìnyí. Ọmọ mi kúkú máa ń sọ wípé owó mi mọ́ ju owo lọ. Owó ni. Tí o bá ní nkan tí mo retí, owó ni. Lẹ́yìn owó, owó náà ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Kódà mo sẹsẹ dé níbi orin ní aipẹ yìí, kò tiẹ ti jù bíi ọgbọ́n isẹju tí mo wọlé, mo lọ sí choir practice láti lọ kọ orin kò pẹ́ tí mo wọlé.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹrù ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá ni mo máa ń dúró ti àwọn ìṣòro mi, màá rí i wí pé mo tan ìṣòro náà pátápátá tí ò ní yọ mí lẹ́nu.

Ṣé o mọ́ bí a ti ń gun kẹ̀kẹ́? Ẹ̀, mi ò kúúkú kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Á là nígbà tí mo kerẹ̀ tàbí ìgbà tí mo-- torí ìbẹ́rù kẹ̀kẹ́ ń bà mí kó má lọ gbé mi ṣubú. Mo ri bó ṣe ń bo àwọn ènìyàn lára tó bá ṣubú.

Ṣàlàyé bí o ṣe ń sẹ oúnjẹ tí o fẹ́ràn láti gbin. Oúnjẹ tí mo fẹ́ran, òun ni ẹba. Tí ń bá ti ṣá gbogbo, òkúta tó wà nínú ẹ̀, máa wá gbé sínú pressure pot, máa se á jíná dáadáa, máa fi po iyọ̀ àti alubọ́sá púpọ̀ sínú e, alubọ́sá yẹn a pọ̀ gan. Máa wa dín dodọ̀ sí i, olúwa o.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn, ti ba ní àǹfààní láti lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́ bí i òkè òkun ní ò ki í ṣe ní Nàìjíríà? Ìpínlẹ̀ Eko dára láti ṣe iṣẹ́ àti láti tajà, láti ṣe okoòwò.

Ṣé o fẹ́ràn jíjo? A, oníjó ni mí. Mo fẹ́ràn láti máa jó, pàápàá jùlọ tí mo bá ti rí gbo ọ̀rin tí inú mi dùn sí àbí ọ̀rin tó dùn mọ́ mi, mo máa jó síi. Ó sì ni bo ṣe máa ń mú inú mi dùn tí n bá ń jọ.